Nígbà tí mo bá ń darí àwọn òṣìṣẹ́, mo má ń sábà má ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìbánisọ̀rọ̀ tó sì silẹ̀ àti ìtẹ́tí sí dáadáa. Mo má ń sàlàyé àfojúsùn iṣẹ́ kedere, kí gbogbo ènìyàn lè mọ ohun tí à ń retí lọ́wọ́ wọn àti àkókò tí a fẹ́ parí iṣẹ́. Mo tún má ń pín iṣẹ́ gẹ́gẹ́ bí agbára àti ọgbọ́n ẹni kọ̀ọ̀kan, kí ọ̀kọ̀ọ̀kan lè ṣiṣẹ́ níbi tí wọ́n ti ní agbára jùlọ. Pẹ̀lú èyí, mò ń fún wọn ní ìtẹ̀lẹ́yìn ìkíni àti ìmọ̀ràn nígbà tí ó bá yẹ, kí wọ́n lè ní ìtànràn àti ìgboyà nínú iṣẹ́ wọn. Ni sọ́ọ̀kì, mò ń darí àwọn òṣìṣẹ́ pẹ̀lú ìbàwọ́n, ìfaradà àti ìmọ̀ pé ìṣọ̀kan àti ìbáṣepọ̀ rere ni á mú iṣẹ́ yọrí. Ni o n mú iṣẹ́ yọrí. Ni o ne mú iṣẹ́ yọrí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lọ sí ilé ìsẹ̀mbáyé e. Nítorí pé e ilé ìsẹ̀mbáyé gẹ́gẹ́ bí ilé ìfẹ̀ tàbí àwọn ibi àṣà tọwọ́ọ́dọwọ́ jẹ́ orísun ọgbọ́n àṣà àti ìtàn àkọ̀ọ̀lẹ̀ Yorùbá. Lílọ sí irú àwọn ibi bẹ́ẹ̀ ṣe pàtàkì láti mọ̀ nípa ìpilẹ̀ṣẹ̀ àwọn òrìṣà ìrúnmọlẹ̀ àti láti ní òye ìjìnlẹ̀ nípa àṣà ìbílẹ̀ wa a. Ní kúkúrú, ó jẹ́ ọ̀nà kan láti ní ìmọ̀ràn àti ìfẹ́ sí hun tí ó jẹ́ tiwa.

Bẹ́ẹ̀ni, mo ti se iṣẹ́ ọ̀fẹ́ rí ní ìgbà díẹ̀ sẹ́yìn, torí pé mo gbà pé ríran àwọn mii lọ́wọ́ láì reti èrè kankan jẹ́ ohun tó ní ìtẹ́lọ́rùn púpọ̀. Nígbà tí mo se iṣẹ́ ọ̀fẹ́, mo kópa nínú àwọn iṣẹ́ àwùjọ bíi ríran àwọn aláìní lọ́wọ́ tàbí kópa nínú ìtọ̀lẹ̀ṣe iṣẹ́ ìmọ̀tótó àdúgbò. Ìrírí yẹn fún mi ní ìmọ̀lára ayọ̀ àti ìdùnú, torí pé mo rí pé iṣẹ́ kékeré lè ní ipa tó lágbára lórí ìgbésí ayé àwọn ènìyàn. Ní ṣọ̀kí, iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ ohun tí mo ní ìgbéraga sí, ó sì jẹ́ apá kan nínú bí mo ṣe fẹ́ fi ìbàwọ́n àti ìfẹ́ hàn sí àwùjọ mi.

Mo máà ń sábà lo àkókò pẹ̀lú ẹbí mi ní ọ̀nà tó mú ìṣọ̀kan àti ayọ̀ wá sí ilé. Ni ọ̀pọ̀ ìgbà, a máà ń jọ jókòó ká jẹun pọ̀, ká sì bá ara wa sọ̀rọ̀ nípa ohun tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ náà. Ni òpin ọ̀sẹ̀, a lè jọ wo fíìmù ṣeré tàbí lọ sí ìrìnàjò kékeré láti gbádùn ayẹpọ̀. Mo tún máà ń rí i dájú pé mo fi àkókò sílẹ̀ láti fetí sí ìròyìn wọn kí n sì fi ìfẹ́ àti ìtẹ́lẹ́hin hàn sí wọn. Ni sọ́ọ̀kì, lílo àkókò pẹ̀lú ẹbí mi jẹ́ ohun tí mo kà sí pàtàkì gan torí pé ó mú ìfẹ́, ìṣọ̀kan àti ìtẹ́lọ́rùn bá gbogbo wa.

Nígbà tí mo bá wà nínú ìlà, mo sábà máa ń lo àkókò yẹn ní ọ̀nà tó wúlò dípò kí n má bínú tàbí rẹ̀. Mo lè ka ìwé kékeré, ṣàyẹ̀wò fóònù mi láti ka ìròyìn tàbí dáhùn íméèlì tàbí tẹ́tí sí orin. Nígbà mi, mo máa ń lo àkókò yẹn láti ròní ohun tí mo fẹ́ ṣe lọ́jọ́ náà kí n lè ṣètò èrò mi dáadáa. Mo gbìmọ̀ láti jẹ́ aláfara dà torí pé wíwà nínú ìlà jẹ́ apá kan nínú ìgbésí ayé ojoojúmọ́. Mo ma ń lo àkókò yẹn láti ṣe ohun tí tó ní ìtẹ́lọ́rùn tàbí tó ní ìtànkálẹ̀ ìmọ̀ kí àkókò náà má bàá jẹ́ asán.

Mo sábà máa ń fọ eyín mi lẹ́ẹ̀ méjì lójoojúmọ́, ní àárọ̀ lẹ́yìn tí mo jí àti ní alẹ kí n tó lọ sùn. Mo mọ̀ pé fífọ eyín wa dáadáa jẹ́ apá pàtàkì nínú ìtọ́jú ìlera ẹni, torí pé ó ń dín ìfarapa eyín àti ìrora kù. Ní gbogbo ìgbà tí mo bá fọ eyín mi, mo máa ń lo ìṣẹ́jú méjì tàbí mẹ́ta kí n lè rí i dájú pé mo ti fọ gbogbo apá eyín mi dáadáa. Fífọ eyín lẹ́ẹ̀ méjì lójoojúmọ́ jẹ́ àṣà tí mò ń tẹ̀lé láti pa ẹnu mi mọ́ àti láti ní ìlera tó dáa.

Nígbà tí mo bá fẹ́ ṣe ìdúnadúrà, mo sábà máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìmúra sílẹ̀ dáadáa. Mo máa ń kó ìmọ̀ jọ nípa ohun tí mo fẹ́ jíròrò, mo sì máa ń mọ iye tí mo fẹ́ gbà tàbí ohun tí mo lè gbà gẹ́gẹ́ bí àárín. Nígbà ìjíròrò, mo máa ń bá ẹni kejì sọ̀rọ̀ pẹ̀lú ìbàwọ̀ àti ìfaradà, mo sì máa ń fetí sí ohun tí wọ́n sọ kí n lè lóye ipò náà. Mo gbà pé ìdúnadúrà kì í ṣe ogun, ṣùgbọ́n ọ̀nà láti rí àǹfààní tó dára fún ẹgbẹ́ méjèèjì. Mo má a ń ṣe ìdúnadúrà pẹ̀lú ọgbọ́n, ìbàwọ̀ àti ìmúra tó péye kí a lè dé ìpinnu tó wúlò fún gbogbo wa.

Bẹ́ẹ̀ni, mo má n ṣe yoga nígbà mi torípé ó ran mi lọ́wọ́ láti tún ara àti ọpọlọ mi kúrò nínú ìkùya ojoojúmọ́. Gbogbo ìgbà tí mo bá ṣe yoga, mo ma n lo àkókò tó fẹ́rẹ ju ìṣẹ́jú mẹ́ẹ̀dógún sí ogún kí n lè ṣe àwọn ìṣísẹ́ ìtẹ̀sí ara àti ìmìjìlẹ̀. Yoga ń jẹ́ kí ara mi rọ̀, ó sì mú kí n ní ìtẹ́lọ́rùn ọkàn. Yoga jẹ́ ọ̀nà kan tí mo fi ń bójú tó ìlera ara mi àti ìlera ọpọlọ mi pẹ̀lú ìfaradà àti ìtẹ́lọ́rùn.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń gun kẹ̀kẹ́. Nígbà tí mo bá ń gun kẹ̀kẹ́, mo sábà máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú fífi ọwọ́ àti ẹsẹ̀ mi ṣètò lórí kẹ̀kẹ́ dáadáa, kí n lè ní ìtẹ́lọ́rùn àti ìbàwọn. Mo máa ń fojú kọ àkókò, àtẹ̀gbẹ́ àti ìsàájú kẹ̀kẹ́, kí n lè ṣàkóso ìyára àti ìbáṣepọ̀ pẹ̀lú ilẹ̀. Pẹ̀lú èyí, mo sábà máa ń ṣọ́ra láti wọ aṣọ ààbò àti àpò kẹ̀kẹ́ láti fi ohun tó wúlò sílẹ̀ fún ìrìnàjò. Gun kẹ̀kẹ́ jẹ́ ọ̀nà kan tí mò ń fi ń lo àkókò ní ìlera àti láti gbádùn ìrìnàjò.

Bẹ́ẹ̀ni, mo ti lé ẹni kan kúrò ní iṣẹ́ rí ní àkókò kan, ṣùgbọ́n mo ṣe é pẹ̀lú ìbowọ̀ àti ìmúlò ìlànà tó yẹ. Nígbà tí a bá ní láti gba ìpinnu bẹ́ẹ̀, mo sábà má ń se àyẹ̀wò iṣẹ́ ẹni náà, bí iṣẹ́ àti ìfaradà rẹ̀ se rí, àti bóyá ó ṣe é ṣe láti ṣe àtúnṣe kí ó lè tẹ̀síwájú nínú iṣẹ́. Mo ma ń ṣe ìbánisọ̀rọ̀ pẹ̀lú ẹni náà láti fi ìdí rẹ̀ múlẹ̀, kí ó sì ní àkókò tó yẹ láti lóye ìpinnu náà. Lílé ẹni kan kúrò ní iṣẹ́ jẹ́ ohun tí mo ṣe pẹ̀lú ọgbọ́n, ìbowọ̀ àti ìmọ̀lára pé a n tọ́jú ohun tó dára fún ẹgbẹ́ àti fún ẹni náà pẹ̀lú.

Bẹ́ẹ̀ni, mo sábà máa ń pa àwọn fáìlì mi mọ́ torí pé ó jẹ́ apá pàtàkì nínú ìṣètò iṣẹ́ mi àti ìtọ́jú ìmúlò àlàyé. Mo sábà máa ń ṣètò fáìlì mi gẹ́gẹ́ bí ẹ̀ka iṣẹ́, ọjọ́ tàbí ìtàn ìwé kí ó lè rọrùn fún mi láti rí ohun tí mo fẹ́ ní àkókò tó yẹ. Pẹ̀lú èyí, fífi àwọn fáìlì mi pamọ́ ń jẹ́ kí n ní ìmọ̀lára, ìtọ́sọ́nà àti ìtẹ́lọ́rùn pé gbogbo ohun tí mo wá ní í ṣe. Pípa fáìlì mọ́ jẹ́ ohun tó tí mo mọ̀ ṣe láti mú iṣẹ́ mi rọrùn àti láti dájú pé ìmúlò àlàyé mi ga.

Ní gbogbo alẹ́ ṣáájú kí n tó lọ sùn, mo sábà má a ń ṣe àwọn ohun kan láti tú ọpọlọ mi kúrò nínú ìrònú ọjọ́ àti láti múra sílẹ̀ fún oorun tó da. Mo má a ń wẹ̀ ara mi, ṣètò ààyè ìsùn mi dáadáa ká si pa fóònù tàbí ohun èlò mi tó lè kó ìdààmú bá mi. Nígbà mi mo tún má a ń ka ìwé, tẹ́tí sí orin tó rọrùn tàbí sí ìmúlò ìrìnàjò ọpọlọ bí i meditation tàbí yoga kékeré. Pẹ̀lú èyí, mo má a ń ráyè ronu ohun tí mo ti ṣe ní ọjọ́ náà kí n lè fi àkókò sílẹ̀ fún ìsinmi àti ìtara tuntun ní ọjọ́ tó ń bọ̀.

Ní tòótọ́, mo sábà má a ń wọ ojú ìbòjú fẹ́ẹ́rẹ́ tó wákàtí mẹ́fà sí mẹ́jọ lójojúmọ́, pàápàá jùlọ torí iṣẹ́ àti ìbánisọ̀rọ̀. Apá kan jẹ́ fún iṣẹ́ lórí kọ̀m̀pútà, apá mi sì jẹ́ fún lílo fóònù alágbèéká bí i kíkà ìròyìn, ṣàyẹ̀wò ímélì tàbí wíwo fíìmù kékeré. Bí ó tilẹ̀ jẹ́ pé ojú ìbòjú jẹ́ apá kan pàtàkì nínú ìgbésí ayé òde òní, mo má a ń gbìmọ̀ láti sinmi láàrin wákàtí kí n lè da ojú mi lórí àti kí yára mi kúrò nínú ìfarapa. Mò ń lo ojú ìbòjú lójojúmọ́ ṣùgbọ́n mo tún sọ́ra kí ń má bà á jẹ́ àìlera fún ara àti ojú mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́ torí pé ó ń ràn mí lọ́wọ́ láti ṣàkóso àkókò mi dáadáa. Ní gbogbo ọjọ́, mo sábà máa ń ṣàyẹ̀wò ago mi láti mọ ìgbà tí ó yẹ kí n bẹ̀rẹ̀ iṣẹ́, ìgbà ìpàdé, tàbí ìgbà tí ó yẹ kí n sinmi. Fífi ago ọwọ́ wọ̀ tún jẹ́ kí n ní ìmọ̀lára ìṣètò àti ìmúrasílẹ̀. Torí pé àkókò jẹ́ ohun pàtàkì gan nínú ìgbésí ayé, wíwo ago ọwọ́ jẹ́ àṣà tí mo ń tẹ̀lé láti jẹ́ kí ọjọ́ mi lọ ní ìbámu àti ìtẹ́lọ́rùn.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jùlọ ni ẹ̀fọ́ rírò, pàápàá jùlọ tí a bá fi ẹran tàbí ẹja ṣe dáadáa. Mo fẹ́ràn bí a ṣe ń darapọ̀ ẹ̀fọ́ pẹ̀lú ata, àlùbọ́sà, epo pupa àti ẹran tàbí pọ̀nmọ́ kí adùn rẹ̀ lè jinlẹ̀. Nígbà tí a bá jẹ ẹ́ pẹ̀lú àmàlà tàbí iyán tàbí fùfú, ó ma n dùn gan an. Ó sì ń jẹ́ kí inú mi dùn. Mo tún máa ń fẹ́ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ tàbí ẹ̀fọ́ gbúre nígbà mi. Ṣùgbọ́n ẹ̀fọ́ rírò ni mo kà sí àyànfẹ́ mi. Mo fẹ́ràn ẹ̀fọ́ tó ní adùn tó jinlẹ̀ tọ́ sì kún fún èròjà tó mú kí oúnjẹ dùn gan an.

Bẹ́ẹ̀ni, mo sábà máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud, torí pé ó jẹ́ ọ̀nà tó dáa láti dáàbò bo tànkálẹ̀ àlàyé mi. Fífi fáìlì pamọ́ sórí cloud ń jẹ́ kí n lè wò ó láti ibikíbi tí mo bá wà, bóyá lórí fóònù tàbí kọ̀m̀pútà. Ó tún ń dín ewú pé fáìlì mi lè sọnù kún, torí pé bí computer bá ní ìṣòro, àdàkọ rẹ̀ sì wà lórí ìkànsi ààyè ìkó data yẹn. Lílo cloud fún ìpamọ́ fáìlì jẹ́ ohun tí mo kà sí ọgbọ́n àti ìmúlò tó wúlò gan nínú iṣẹ́ àti ìgbésí ayé ojoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo sábà máa ń lo ọ̀pá ìfàmúrà nígbà tí mo bá n mú ohun mímu, pàápàá jùlọ tí ó bá jẹ́ ohun mímu tó dùn tàbí tó lè tú omi sórí aṣọ. Òún jẹ́ kó rọrùn fún mi láti mú, ó sì ń dín ewu tí ìṣàn omi tàbí ìdọ̀tí kù. Pẹ̀lú èyí, lílo ọ̀pá ìfàmúrà tún máa ń jẹ́ kí ìrírí mímu mi dùn sí torí pé ó rọrùn ó sì ní ìtẹ́lọ́rùn. Mo sábà máa ń lo ọ̀pá ìfàmúrà láti jẹ́ kí mímu ohun mímu rọrùn àti ìmọ̀lára rẹ̀ dáa.

Ọ́fíìsì mi sábà máa ń sí láti àárọ̀ wákàtí mẹ́jọ, ó sì máà ń parí ní ìrọ̀lẹ́ wákàtí márùn tàbí mẹ́fà. Ni gbogbo ọjọ́, mo sábà máa ń rí i dájú pé gbogbo ohun tí a nílò fún isẹ́ wà ní àkókò, kì í ṣe kí isẹ́ lè lọ ní ìbámu. Àkókò ọ́fíìsì mi jẹ́ láti wákàtí mẹ́jọ àárọ̀ sí wákàtí márùn tàbí mẹ́fà ìrọ̀lẹ́ lórí torí pé ó rọrùn fún mi láti ṣètò àkókò iṣẹ́ àti ìsinmi dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ti fún ní ẹ̀jẹ̀ rí nígbà kan sáájú torí pé mo gbà pé fífi ẹ̀jẹ̀ fún ẹni tí ó nílò rẹ̀ jẹ́ ohun tó ní ìtẹ́lọ́rùn gan an àti pé ó lè dá ìgbàlà àìlera ẹlòmíìn sílẹ̀. Nígbà tí mo bá ń fún ni ní ẹ̀jẹ̀, mò ń sábà máa ń ṣe é pẹ̀lú ìmúlò àwọn ìlànà tó yẹ àti pẹ̀lú ìbá wọn sí àwọn aláṣẹ ilé ìwòsàn. Irírí náà fún mi ní ìmọ̀lára ayọ̀ àti ìdúpẹ́ torí pé mo ti rí pé ẹ̀dá mii ti rí ìrànlọ́wọ́ tó ṣe pàtàkì sí ìlera wọ́n. Fífi ẹ̀jẹ̀ fún ẹni jẹ́ ohun tí mo ṣe pẹ̀lú ìfẹ́, ìbọ̀wọ̀ àti ìtẹ́lọ́rùn pé mo ti ṣe àǹfààní fún ẹlòmíìn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù nígbà míràn, pàápàá jùlọ bí ó bá jẹ́ pé a kò lè pàdé ní ojú kojú. Ìpàdé lórí fóònù ń jẹ́ kí a fi àkókò pamọ́. Ó sì rọrùn láti ṣètò rẹ̀ láìsí ìrìnàjò tó jìnnà. Bí ó tilẹ̀ jẹ́ pé mo tún ka ìpàdé ojú kojú sí ohun tó dá torí ìbáṣepọ̀ tó jinnlẹ̀, ṣùgbọ́n ìpàdé lórí fóònù wúlò gan fún iṣẹ́ ojoojúmọ́. Mo fẹ́ràn ìpàdé lórí fóònù torí pé ó rọrùn ó sì jẹ́ kí ìbánisọ̀rọ̀ lọ ní kíákíá.

Láti rántí àwọn àdéhùn mi, mo sábà máa ń kọ wọ́n sí ìwé àkójọ iṣẹ́ tàbí kàlẹ́ńdà fóònù mi kí n sì ṣètò ìrántí fún ọjọ́ àti wákàtí tó yẹ. Mo tún máa ń ṣe àtúnyẹ̀wò àkójọ mi lẹ́ẹ̀kan lójoojúmọ́, pàápàá jùlọ ní àárọ̀, kí n lè mọ ohun tí mo ní láti ṣe. Nígbà mìíràn, mo máa ń fi àfihàn kékeré sí ibi tí mo ti lè rí i ní ìrọ̀rùn, bí lórí tábìlì iṣẹ́ mi ní tó kí. Pẹ̀lú ìṣètò dáadáa àti lílo ìrántí, mo máa ń rí i dájú pé mo ní.